Bí mo ṣe máa ń lọ ibiṣẹ́, ó dúró lórí àsìkò tí mo bá jí lówu rọ. Tí mo bá tètè jí lówó rọ, màá nílò ibiṣẹ́. Tí mo bá dẹ̀, tó bá dẹ́ je pẹ́ mo pe ji ni, màá gbé kẹ̀kẹ́ àbí kí n gbọ́ ọ̀kadà. Bí mo ṣe máa ń rìnrìnàjò ibiṣẹ́ mi ní yen.